Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Ayọ̀ Ọlọ́run a mú mi rẹ́rìn àti ìdùnnú tí mò ń rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run àti àwọn tí yí mi ká máa ń mú mi rẹ́rìn.

Tí ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn. Iyì lọ́yẹ́ ọ jẹ́ kì í ṣe jí. Ǹjẹ́ ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ṣùgbọ́n iwọ̀ kọ jí. Só bẹ́ẹ̀ ni ó rọrùn láti máa darí ènìyàn nípa ore òfẹ́ Ọlọ́run.

Ṣé o máa ń kọ́ nǹkan, o màá ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń dáhùn àwọn ìbéèrè tàbí kí n dá sí ọ̀rọ̀ nígbà míràn lórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, dáadáa. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti jọ́sìn sí Ọlọ́run Ọba, láti jọ́sìn sí ẹlẹ́dà, ọba tó dá mi ṣe tó ń pa mí mọ́ ti ilé ti lè mi.

Orin wo ni o fẹ́ràn jùlọ? Orin tí mo fẹ́ràn jùlọ ni yìí. Olúwa ṣeun, Olúwa ṣeun. Mo gbé ọ ga o baba, Olúwa ẹ ṣè. Mo gbé ọ ga o baba, Olúwa ẹ ṣè. Orin tí mo fẹ́ràn jùlọ nìí.

Ṣé o máa ń din ní àkókò? Bẹ́ẹ̀ ni, mo máa ń din ní àkókò. Nítorí pé èmi gan-an kì í fi àkókò ṣeré, n kì í fi àkókò játa. Mo máa ń din ní àkókò.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? N ó lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni mo fẹ́ kọ ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà. Kí Olúwa kí ó fún mi ní àǹfààní láti lè kọ́ ẹ̀rọ kọ̀m̀pútà.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ẹ̀ẹ́, Olúwá fi rọ̀mi lọ́rùn láti ṣètò owó iṣẹ́ fún oníkálùkù tí ó yẹ láti gba owó ọ̀yà rẹ̀. Kò ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò rùjú rárá láti máa sanwó fún àwọn òṣìṣẹ́

Báwo ni o ṣe máa ń ríi dájú pé ọjà rẹ dára? Bí mo ti ṣe máa ń ríi dájú pé ọjà mi dára ni pé mo máa ń wọ ti àwọn ẹlòmíràn, mo sì máa rí pé ọjà mi dára ju ti àwọn yòókù mi lọ.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán láti nu ẹro alágbèéká mi, ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ mi láti máa ya àwòrán tá. N ò mọ̀ onítítà yà, ṣùgbọ́n mo má ti nu wọn mọ àwọn ẹrù alágbèéká mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ẹ́n bí iṣẹ́ àkànṣe bá wà, a máa ya àkókò sọ́tọ̀, a sì máa ya owó rẹ̀ sọ́tọ̀ láti lè bá àìní iṣẹ́ àkànṣe pàdé.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni bí àwọn customer bá ṣe ń wá sí ti ọjà n ta tí wọ́n sì ń san owó tí wọ́n jẹ́ olóòótọ́ ni sísan owó ọjà tí wọ́n rà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìbéèrè yìí pẹ̀lú kò yẹ mi. Yorùbá ni lóòótọ́ sùgbọ́n o ò gbé kalẹ̀ dáradára, kò ní ìtumọ̀, kò mú ìtumọ̀ gidi jáde.

Báwo ni o se máa ń se àkópò fún ìrìn àjò? Ìbéèrè yìí pẹ̀lú kò ní ìtumọ̀ dáadáa. Àkópò fún ìrìn àjò báwo? Kò ní ìtumọ̀. Ìbéèrè yìí ò ní ìtumọ̀, torí ìdí eyi kò ní ìdáhùn tó múná.

Irú àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Yóòba eyi pẹ̀lú ko dànmọ́rán. Ṣùgbọ́n bóyá ǹtẹ́ ọ fẹ́ sọ ni pé irú àwo ìgbọ̀nsẹ̀ wo ni mò ń lò. Àwo ìgbọ̀nsẹ̀ ìgbàlódé òun ni mò ń lò nílé mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Un, ọkàn ènìyàn wà ní ọwọ́ ọlọ́run, ó ṣòro fún ènìyàn láti pàrọ̀ ọkàn rẹ̀, àfi ki Oluwa kí ó ran ẹni kọ̀ọ̀kan lọ́wọ́. Ọlọ́run ní pàrọ̀ ọkàn, òkúta sì ti ran. Ipààrọ̀ ọkàn kò sí ní ọwọ́ ènìyàn.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe ri? Ìwà ìṣòwò mi dára, torí bí ìwà ìṣòwò ènìyàn ò bá dára kò ní ní àwọn oníbàárà. Nítorí ìdí èyí kan, ìwà ìṣòwò mi ó dára sí àwọn oníbàárà mi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Àwọn èrò mi fún ọjọ́ iwájú dára. Bí òwò mi yóò ṣe gbilẹ̀ sí i, bí iṣẹ́ mi yóò ṣe pẹ́kásí tí ó sì ní le dìbàjẹ́ rárá ni mo ní èrò rẹ̀ fún ọjọ́ iwájú lórí iṣẹ́ òjọ́ mi.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo ṣì máa ń gbọ́ ìró àwọn oníbàárà, míni pé láàkọ́kọ́ wọ́n máa ń pè mí. Mọ ní, "à, èwe pé wọn lọ́wọ́." Àwọn náà ni tèmi, wọ́n á pè mí, a ó sì jọ bára wa sọ̀rọ̀

Báwo ni o máa rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ògo ni Fọlọ́run loke ọ̀run torí pé mo ní ọkọ̀ tèmi tí mò gbé lọ ìgbà mìíràn mo sì le wọ ọkọ̀ àdáni tí wo san owó fún ùn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ọlọ́run á fúnmí ní orí ọ̀fẹ́ láti lo àwọn àkókò pẹ̀lú ẹbí mi ní ìgbà tí áyè bá wà, tàbí àkókò tí a bá fi sí, là má n ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan bí ohun kan náà kò bá fó, tí kò sì bàjẹ́. O lè ṣeéṣe kí n ṣe àtúnlo rẹ̀ ní wọ́n ìgbà tí kò tíì bàjẹ́.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jùlọ? Ògo ni fún Ọlọ́run ni óke orun. Gbogbo àkókò ni ọmọ ènìyàn ní láti fẹ́ràn. Níwọ́n ìgbà tí Ọlọ́run bá dá ènìyàn sí tó wà láyè, dájúdájú gbogbo àkókò tí ó wà nínú ọjọ́ ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Hmm ìbéèrè náà o fi gbogbo ara dánmọ́rán tó, ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ tó ní èròjà fún ìlera.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? O fẹ́ràn sí fèrèsé ọkọ̀, bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ki n ṣe ìgbà gbogbo. Mo fẹ́ràn ràn sí fèrèsé ọkọ̀, kí n yò sí fèrèsé ọkọ̀ sílẹ̀, ṣùgbọ́n kò ṣe ìgbà gbogbo.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn bí i àwọn ewúrẹ́. Mo ní ewúrẹ́, mo sì ní ajá tí mò ń sìn wọ́n nínú ilé.

Ṣé o ti lọ sọdẹ rí? Hmm n kọ̀ lọ sọdẹ rí o torí obìnrin ni mí. Ìyá sì ni mí pẹ̀lú. Àwọn ọkùnrin ni ó máa ń sọdẹ ní ọ́dọ̀ tiwa, kì í se obìnrin. Obìnrin kì í sọdẹ, ọkùnrin nii sọdẹ.

Ṣé o fẹ́ran wíwo àwon ìràwọ̀? Hmmm ẹ̀mi kò mọ ọwọ́ ìwọ̀ràwọ̀ torí àwọn kan wà tí wọ́n máa n fi ṣiṣẹ́ sí tí Ọlọ́run fún ní ẹ̀bùn rẹ̀. Ẹ̀mi kò mọ ìṣe wíwo àwọn ìràwọ̀ ṣùgbọ́n ká gbojú sókè, ká rí òṣùpá àti àwọn ìràwọ̀ lókè. So mo lè ṣe yẹn ṣùgbọ́n n kò mọ wíwo ìràwọ̀ lọ́nà ìmúra tí ó gbà jinlẹ̀ jù báyìí lọ.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ìgbà mẹ́ta ni ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀ nínú ìjọ Ọlọ́run tí mò ń lọ. Ìgbà mẹ́ta ni a máa ń ṣe ìpàdé lọ́sẹ̀.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Hmmm, mo wà ní ojú, ojú òpó ayélujára WhatsApp. Mo wà níbí pè mí ń pè ọ́. Mo wà níbí fífi ohùn ránṣẹ́. Mo wà níbí Google. So, mo máa ń tàá sí TikTok àti, tibí tíbí náà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, gbogbo oṣù ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mo fẹ́ràn oṣù tí a bí mi jù jù. Mo fẹ́ràn oṣù tí a bí mi sáyé jù. Gbogbo oṣù ni ó dára tí Olúwa sì fún mi ní oore-ọ̀fẹ́ nínú rẹ̀.

Ṣé o máa ń wọ ìborùn? Yorùbá rẹ̀ ni pé ṣe o máa ń lo ìborùn? Ìborùn ẹsẹ̀ ẹ̀wù, ẹ̀wù lèèyàn máa ń wọ̀, ṣùgbọ́n ṣe o máa ń lo ìborùn? Bẹ́ẹ̀ni, ní àkókò òtútù lẹ́ẹ̀kan ọkàn mọ máa ń lò ọ́ láti fi bo ọrùn torí òtútù.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Hhm, èmi kì í lo ìbọwọ́ torí isẹ̀ mi ò jẹ mó ìbọwọ́ ṣùgbọ́n ìbọ̀sẹ̀ ni èmi máa ń lò. Èmi kì í lo ìbọwọ́ torí pé isẹ̀ mi ò jẹ mó kí n máa bọwọ́. Èmi kì í wọ ìbọwọ́ rárá.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ? Pa mọ́. Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi mọ́, kí ohunkóhun má ba sọnù nínú rẹ̀. Kí fáìlì fúnra rẹ má di ẹni tí à ń wá. Wọ́n máa ń pa àwọn fáìlì mọ́

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Èmi kì í sábà jẹ oúnjẹ tó kù torí pé déédéé n tó le yó mi ni mo máa ń kọ. Èmi ó jẹ oúnjẹ tó bá ṣẹ́kù, è tó bá sẹ́kù nínú kí àwọn ọmọ o jẹ tàbí ká gbé fún ajá.

Ṣé o máa ń jẹ gọ́mù, sịngọ́mù? Èmi kì í jẹ sịngọ́mù. Èmi e jẹ sịngọ́mù. Kọ́mọ bà bámi léyín jẹ́ àgbàlagbà kì í jẹ sịngọ́mù. So nítorí ìdí èyí, èmi kì í jẹ sịngọ́mù.

Ṣé o fẹ́ràn àlọ́ ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè ò ye mi. Hmm, ìgbésókè, à, Yorùbá yẹn o kò, kò dan mo ran tó ìbéèrè yin yiiì, kò yé ni. Torí n ò lè pè bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ torí è mi o mo ẹ̀rọ ìgbésókè tí, tí ẹ ń sọ nípa rẹ̀.

Ìgbóná janjan irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Hmm, lọ́dọ̀ wa níhin, àwa ò ní ẹ̀rọ amúlégbóná janjan. So, lọ́dọ̀ wa ní ọ̀dọ̀ wa nihin, àwa kò ní ohun tí ń múlé gbóná janjan. Kò jẹ́ kí n rà, wọ́n ń tà lọ́jà ṣùgbọ́n n kò ní. N kò ní. N kò ní.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Hmm, ibo ni ìbéèrè ni lo fẹ lò pé níbo lo ti fẹ lọ lo ìsinmi rẹ? Hmm, mo máa rìn rìn àjò lọ sí ìlú wa láti lọ rí àwọn arúgbó wa ní ilé láti lọ lo ìsinmi mi nibe ni rán pẹ.

Báwo ni ó ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Wọ́n máa ń mú àwọn èrò tuntun wá sé idi ọjà mi nipa píp'olówó ọjà sí wọn, nípa fífi ọjà wa hàn wọ́n, nípa píp'olówó rè lórí àte ayélujára tàbí láti pé kí àwọn ọmọ lọ fihàn wọ́n.

Ṣé o ti gun alùpùpù rí? Dáadáa, mo ti gun alùpùpù rí. Dáadáa, o ti gbé mi lọ sí ọjà rí. O ti gbé mi wá lérí. O ti gbé mi lọ sí tòsí tàbí ọ̀nà jinjin tí Olúwa ṣì gba iṣàkóso.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe. Ohun tí ó bá bàjẹ́ bí mo bá mọ ọwọ́ rẹ̀, màá tún ṣe tí ohun gbogbo sì bọ̀ sípò, tí ohun gbogbo sì dára padà. So, torí pé Olúwá fún mi ní ẹ̀mí, a tún ṣe.